Ṣé o ti lu etí rẹ? Etí lilu kì í ṣe nǹkan tí ọmọ tó wà responsible máa ṣe ní Nàìjíríà, ah nilu oyinbo kiì ṣe ńkankan tò lè kankan. Amọ ní ọ̀dọ̀ wa, a ní ẹsin, ẹsin ní ìwà. Torí ẹnikẹ́ni tó wá lu etí, wọn mọ n fọ́ju pé ọmọ burúkú ni. Ọ̀hun nà máa fi ń wo o torí ẹ ni mi o ṣé lutí.